Bẹ́ẹ̀ni mo máa ń wọ ago ọwọ́ láti fi mọ àkókò nígbà mìíràn, fún ẹ̀wà nígbà mìíràn, fún ìbámu aṣọ tí mo wọ̀ àti ní ìgbà mìíràn ó wà fún òge. Ago ọwọ́ dára púpọ̀ tí ó sì máa ń jẹ́ kí èèyàn pé ní ọmọkùnrin. Ìgbà mìíràn wà tó jẹ́ pé a máa sáré wo ago láti mọ àkókò tí ènìyàn wà. Bẹ́ẹ̀ sì ni ìgbà mìíràn wà ó máa ń jẹ́ bí ìtanijí fún ènìyàn láti mọ pé nǹkan wà lára ènìyàn àbí kò sí ǹkan kan lára ènìyàn.

Bẹ́ẹ̀ni, mo ga díẹ̀. Mo ga tó ìwọn ẹsẹ̀ bàtà mẹ́rin àtàbọ̀. Tí mo bá nàró, orí mi a fẹ́ máa tó gbèdéke ìlẹ̀kùn àbáwọlé. Bẹ́ẹ̀ni, ọwọ́ mi máa ń to oríṣiríṣi nǹkan lókè. Mo ga dá, mo ga díẹ̀. Mi ò kúrú púpọ̀.

Ibi tí mo ti máa ń ra nǹkan pín sí ọ̀nà wẹ̀lẹ̀wẹ̀lẹ̀. Ó wà lára nǹkan tí mo bá fẹ́ rà. Tí nǹkan tí mo bá fẹ́ rà bá wà ní ọrí Ayélujára, mo máa rà á ní ọjà Ayélujára. Nǹkan tí mo bá fẹ́ rà tí ó bá jẹ́ pé inú yàrá ìtajà ló wà, màá lọ sí ibẹ̀ láti lọ rà á. Tó bá jẹ́ pé òpópónà ni ó wà, màá lọ rà á ní òpópónà.

Ní àṣálé tí mo bá ti dé ilé, màá kọ́kọ́ bu omi ṣára. Tí mo bá ti bu omi ṣára tí mo sinmi díẹ̀, màá wá jẹun. Tí mo bá ti jẹun tí ara mi balẹ̀, màá fúnra mi ní àwọn ìṣẹ́jú péréte láti ti fi kọ́ ẹ̀kọ́ kíkún nípa iṣẹ́ tí mò ń ṣe àbí nípa ǹkan tuntun mìíràn tí ó fẹ́ ṣẹlẹ̀. Tí mo bá ti ṣe èyí tán, màá wá bọ́ sí orí ibùsùn mi láti sùn kí n lè bá tètè jí fún ìgbáradì iṣẹ́ ọjọ́ kejì.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àfikún fún owó àwọn òṣìṣẹ́ nípa pé èsì, èsì láti ọwọ́ àwọn oníbàárà wa dára dáadáa àti pé nípa pé wọ́n ṣiṣẹ́ takuntakun, wọ́n de ṣe iṣẹ́ fún ìdàgbàsókè ilé iṣẹ́, wọn máa gba owó àfikún. Ìgbà mìíràn tí wọ́n bá ṣe iṣẹ́ kọjá ààlà iye wákàtí tó yẹ ká fi ṣe bí àpẹẹrẹ tó bá jẹ́ pé aago méje ni ó yẹ kí a palẹ̀mọ́ tí wọ́n dẹ̀ dúró tí a fi ṣiṣẹ́ di bí i aago mẹ́jọ, aago mẹ́jọ àbọ̀ máa ṣe àfikún owó fún wọn nítorí kú iṣẹ́ Yorùbá bọ̀ wọ́n ní "kú iṣẹ́ ló mú orí yá"

Rárá, mi ò tíì fún ènìyàn ní ẹ̀jẹ̀ rí. Ṣùgbọ́n láìpẹ́ yìí mo ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ mi, tí dókítà sì sọ fún mi pé ẹ̀jẹ̀ mi dára. Ṣùgbọ́n mi ò tíì dán wò pé bóyá mo fẹ́ fún ènìyàn ní ẹ̀jẹ̀ rí, àti wípé kò tíì sí ẹni tí ó ní àrùn àbí àìsàn tí ó máa bèèrè fún fífúnni ní ẹ̀jẹ̀ nínú àwọn mọ̀lẹ́bí mi.